Ìbéèrè yin ló tẹ yi sọ pé àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni ó ń lò? Ìtumọ̀ ìgbọ̀nsẹ̀, lálàkọ́kọ́ ó jẹ́ ibi tí ènìyàn tí máa ń gba eṣẹ́ ènìyàn àbí tí ènìyàn tí máa ń yá ìgbẹ́. Nígbà tí ara bá ni èyàn, tí inú bá ni ènìyàn, nígbà tí ènìyàn ti jẹun jù, ènìyàn á fẹ́ ya ìgbẹ́, àbí ènìyàn fẹ́ lọ-- ènìyàn fẹ́ tọ̀, àbí ènìyàn fẹ́ bì. Ibi tí ènìyàn tí máa ń ṣe gbogbo nǹkan báyìí, ó ní nǹkan-- ibi nǹkan ìgbọ̀nsẹ̀. Won wá ni àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni ó ń lò? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ibi tí mo wà yìí, ìṣe ìgbọ̀nsẹ̀ titi gbogbogbò, èyí tí ìjọba ṣe fún gbogbo ènìyàn, ó wà. Tóje pé èyàn a máa san owó pínisì, èyàn máa san owó díẹ̀ fún kí ọ lẹ́ lò àwọn ìṣe yìí. Ṣùgbọ́n nígbà tí mo bá wà nílé, èyí tí wọ́n ṣe sí ilé mi ó wà lọ́tọ́. To je wipé kì í ṣe pé màá lọ ya, àbí èmi àti elomii la jọ ń lò. Èyí tí ó wà nínú yàrá mi, tóje pé èmi nìkan ni mò ń lò, ó wà. Ṣùgbọ́n tí mo bá jáde, èyí tí ìjọba ṣe síta, tóje pé ènìyàn máa san owó kékeré fún lílò rẹ̀, ó ni ènìyàn máa ń lò tí mo bá jáde. Tóje pé bọ́ya ẹgbẹ̀rún méjì, àgbẹ̀gbẹ̀rún kan náírà ni màá san kí n tó lè lọ ràn àwọn ilé ìgbọ̀nsẹ̀. Àwọn ilé ìgbọ̀nsẹ̀ yìí náà wọ́n dé ń tọ́jú wọn dáadáa. Wọn dára torí pé wọ́n i jẹ́ kí ó dọ̀tí púpọ̀ kan tó tún nù nù, maa n nù nù ni. Ó dá pé wákàtí mẹ́fà mẹ́fà àbí wákàtí méjọ méjọ ni wọ́n máa ń nu àwọn ilé ìgbọ̀nsẹ̀ yìí. Nítorí náà ni mo fi maa n lọ àwọn ilé ìgbọ̀nsẹ̀ nígbà tó jọ́ pé ó mọ́ tónítóní. Kì í ṣe àwọn ilé ìgbọ̀nsẹ̀ tó máa ń dọ̀tí. Ẹ̀ṣẹ̀un wọn fún ìbéèrè yin. Mo rò pé mo ti dáhùn ìbéèrè tí ẹ ṣẹ̀ṣẹ̀ béèrè yìí.

Ìbéèrè yin sọ pé kí n sọ fún yín bí ìdílé yín ṣe ń pejọ ní àjọ̀dún. Àjọ̀dún ò wọ́pọ̀ na ní ọ̀dọ̀ wa. Àjọ̀dún tí àa mọ n sábà ń lọ ni bọ́yá bí i àjọ̀dún ìgbà Kérésìmesì àbí àjọ̀dún òpin ọdún àbí àjọ̀dún Ìstà ìgbà ìku Jésù. Bi àwọn ìdílé mi se mọ́ ń pejọ, àwa-- bàbá mi ní ilé ńlá ńlá ní ìlú wa tí wọ́n kọ́, tó jẹ́ pé ó ní bíi yàrá mẹ́jọ nínú rẹ̀. Ṣùgbọ́n kì í ṣe ìlú yẹn ni à ń gbé. À ń gbé ìlú níbò mii. Só to bá ti di ìgbà ọdún, ibi ilé yẹn ni aa máa ń lọ ní ìlú wa. Àwọn èyàn wa náà máa ń wá láti oríṣiríṣi ìlú. A ní àwọn mọ̀lẹ́bí tó pọ̀, tó jẹ́ pé àwọn náà ti bímọ. Wọ́n ní ọmọ, wọ́n ní ọmọ-ọmọ. To je pe won máa ń wa àwọn àbúrò, àwọn ẹ̀gbọ́n láti atodo bàbá, àti ìdílé ìyá. Won maa n wa ba un ní ọ̀dọ̀ọdún. So, tón bá ti wá ní ìgbà ọdún bá un, wọ́n máa ń dáwó pọ̀. Àwọn bàbá máa ń dáwó pọ̀ láti ra màlúù ńlá ńlá, àbí kí wọ́n ra adiyẹ tó pọ̀, to je pe wọ́n maá pa tí a máa fi jẹ oúnjẹ ọdún. Won de máa ra oúnjẹ náà. Àwọn ìyá, wọ́n máa-- tí àwọn bàbá ba ti pa màlúù, ní bọ́yá bí i ọjọ́ méjì sí ọdún, àbí ọjọ́ kan sí ọdún, wọ́n máa pín ẹran fún àwọn ìyá ìyàwó wọn, fún àwọn ìyá ẹbí wọn. Àwọn ìyá máa wa lọ tọ́jú àwọn ẹran yìí, wọ́n máa dín, wọ́n máa fi ata sí i, wọ́n máa fi iyọ̀ sì, wọ́n máa wa fi í ṣe nǹkan oúnjẹ. To je pé, ọjọ́ ọdún wọ́n máa ṣe oúnjẹ tó máa kárí gbogbo ilé. Wọ́n lè ṣe oúnjẹ tó, oúnjẹ mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn ìyá ni wọ́n máa ṣe oúnjẹ eleyii. Àwọn bàbá máa lọ ra nǹkan múmu, nǹkan méréméré, nǹkan múmu méréméré tí àwọn ọmọdé fẹ́ràn. Àwọn ọmọdé, àwọn ìyá máa n rán wọn nṣẹ́, à ti kí àwọn náà maa ṣeré káàkiri, kí wọ́n mọ́n fò kírí, kí wọ́n mọ́n-- àwọn bàbá lé gbé wọn jáde, pe kí wọ́n lọ ra nǹkan tutu fún wọn, nǹkan tí wọ́n máa fi pàánú, nǹkan tí àwọn èeyàn máa ń ṣe niyen tí àwọn ìyá bá ti wá dáná ní ọjọ́ ọdún. Wọ́n máa wa pín oúnjẹ fún kálukù pẹ̀lú ẹran ńlá ńlá ní orí oúnjẹ kálukù. Kálukù máa wa jẹun, to je wipé ó máa yó bákan. Kì í ṣe wí pé ẹnìkan ebi maa maá pa. Ẹni tí ò bá r'oúnjẹ, ón máa tún dáná mi i. Tí wọ́n máa ṣe fún àwọn ọmọ yìí, bí a ṣe mọ̀ ń ṣe ígbà ọdún niyi. Tó bá ti wá di ọjọ́ kéjì ọdún, kálu, àwọn ọmọ wọ́n máa wa kó abọ́ fún wọn. Níbi tí àwọn ọmọ fọ́, tí àwọn ọmọ bá ti wá fọ́bọ́ tán, won máa wa sọ pé kí wọ́n ṣeré jáde, kí wọ́n lọ oríṣiríṣi ibi ìṣeré. Àwọn ọmọdé ki won lọ ṣeré, wọ́n máa fún wọn ní owó láti lọ ibi ìṣeré wọ́nyìí. Nígbà tí ọdún bá ti wá parí tán, kálukù máa wa gbọ́nà ìlú ara rẹ̀. Kálukù máa b-- gbọ́nà ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́. À máa wa máa péra wa ní orí aago. Ní àsìkò ọdún yẹn, ó máa ń tó bí i oṣù, ọ̀ṣẹ̀ méjì sí ọ̀ṣẹ̀ mẹ́ta tí a máa ń lò fún ọdún ní ìlú wa. Àwọn èyàn oríṣiríṣi náà ni wón mọ n wa, taa mo ń rí ládùúgbọ̀ tó jẹ́ pé àwọn ènìyàn tuntun ni wọ́n tí aa mo wọ́n rí. Á dẹ̀ máa bara wa ṣoré, à maa bara wa ṣeré. Nígbà mí, àwa ọkùnrin a máa lọ gbá bọ́ọ̀lù ní ibi ìṣeré. Àwọn ọmọdé tó jẹ́ pé wọn máa pín ara wa, a máa gbá bọ́ọ̀lù. Àní tó-- àwọn tí wọ́n ba jẹ, wọ́n máa, wọ́n máa gba nǹkan ẹbun tó jẹ́ wipé wọ́n fún wọn ní pé-- torí wipé wọ́n jẹ, àwọn ni wọ́n winni. Bẹ́ẹ̀ ni á ṣe mọ́ ọ́n ṣe nǹkan ọdún wa.

Ìbéèrè yìí sọ wípé ìgbà mélòó ni irinajo rẹ lọ si íbi iṣẹ́ maa n gba? Àsìkò tii mo maa lo ni ojú ọ̀nà ki n to dé ibí iṣẹ́ mi, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ki í gba ìgbà tó pọ lọ titi torí wípé ibi iṣẹ́ mi ko fi bẹ́ẹ̀ jìnà si ibi ti mo n gbé pátápátá to ba jẹ pe mo gbéra ni ilé, mi o dè yà ibi kankan boya mo n lo ni òwúrọ̀ ko de si nkankan to da mi lọ́nà dúró nígbà ti mo ba n lọ pátápátá bí i ìṣẹ́jú ọgbọ̀n èyí tí a pè ní thirty minutes ní èdè oyinbó o máa gbé mi dé ibi iṣẹ́ mi. Ṣùgbọ́n tó bá jọ wipé mò ní láti dúró láti ya àbí ìdáná lọ ìdádúró lójú ọnà wa èyí ti a n pe ni traffic, to ba jẹ pe o wa ni ìgbà mii, mo maa n lo tó wákàtí kan àbí wákàtí kan àti àbò, torí wípé ọjọ un ni máa fẹ ra coffee ti máa mú ni ibí iṣẹ́ àbí ki i fẹ ra ipapanu àwọn ǹkan tó jẹ pé màá máa jẹ ní ibi iṣẹ́ àbí kí n fẹ́ ra oúnjẹ gangan ní ibi iṣẹ́. Àbí tí n ba fẹ́ yà bóyá mo fẹ́ gbé àwọn ọmọ mi kálẹ̀ sí school kí n tó dé ibi tí mò ń lọ, mo máa ń yà tó jẹ́ pé o máa jẹ́ kó pẹ́ mi bóyá bí wákàtí kan àbí wákàtí kan àbọ̀. Tí màá ń lọ ibi iṣẹ́, ó máa ń ní dúró lórí ibi tí mo fẹ́ yà sí, ibi tí mo fẹ́ dúró sí, ìdádúró lójú ọ̀nà eyìí tí a ń pè ní traffic. Gbogbo nǹkan báyìí ló máa ń gba àkókò tí èèyàn bá wà ní ibi iṣẹ́ tí èèyàn bá ń lọ ibi iṣẹ́. Ìgbà mélòó? Ó máa ń tó bí i wákàtí kan ní gerege tí mi ò bá ya ibi kankan àbí tí mo bá ya ibi kan, wákàtí kan kò lè ju wákàtí kan lọ gbàkò tí màá fi dé ibi iṣẹ́ mi. Ibi iṣẹ́ mi ò fẹ bẹ́ẹ̀ jìnnà lọ títí báyìí. Ẹ̀ saa funny, ìbéèrè tí ẹ ṣẹ̀ṣẹ̀ béèrè yìí, ó jẹ́ ìbéèrè tó wúlò gan-an. Irú àwọn ọ̀rẹ́ mi ni isí, ọ̀rẹ́ mi kan wà tó jẹ́ pé ilé rẹ̀ jìnnà gidi gan. Ó máa ń lò tó wákàtí méjì kó tó dé ibi iṣẹ́. A ṣẹ̀ṣẹ̀ ń bá wa ilé tó jẹ́ pe ó máa súnmọ́ ibi tí iṣẹ́ wa wa ní torí kó máa ba à máa rìn jìnnà mọ́ nǹkan tí ó ń ṣẹlẹ̀ leleyìí. Ṣùgbọ́n kì í fi bẹ́ẹ̀ sí ìdádúró ní ojú ọ̀nà tiwa. Àfi tí ènìyàn bá ya ibi kan ojú ọ̀nà lọ ibi iṣẹ́ mi, ó fẹ́ gan-an. Ó jẹ́ ojú ọ̀nà tọ̀rọ̀. Ó jẹ́ ojú ọ̀nà tí ẹ fi bẹ́ẹ̀ sí ìdádúró. Àwọn ènìyàn máa ń lọ ní àárọ̀ kùtùkùtù tí wọ́n máa ń pọ̀ lójú ọ̀nà síbẹ̀ náà kì í fi bẹ́ẹ̀ sí ìdádúró. Ọjọ tí ìdádúró bá wá boyá wọ́n ń tọ́jú ilẹ̀ àbí ọkọ̀ kan bàjẹ́ lójú ọ̀nà ló lè fa ìdádúró níbi irú ọ̀nà náà. Àwọn onímọ̀ ààbò àti àwọn tó n wà ní ìkáwọ ojú ọ̀nà, àwọn náà máa ń wà lójú ọ̀nà láti moju to wipé kò sí ìdádúró fún ẹni kankan tí n bá lọ ibi iṣẹ́ rẹ̀ ní ọjọ ibi iṣẹ́. Ẹ̀ ṣeun fún ìbéèrè yìí.

Ìbéèrè yín sọ wipé nígbà wo ni o kẹ́yìn lọ wo eyín ẹ. Eyín jẹ́ ara ago, ago ènìyàn tó wà nínú ẹnu tó jẹ́ pé tí ó mọ ń funfun ni, funfun lórí. Ni tí èèyàn bá ti n ri, tèèyàn bá ti lánu náà ni èèyàn máa ń rí eyín ènìyàn. Eyín ènìyàn ni èèyàn fi máa ń jẹun nínú ẹnu. Nítorí pé o máa ń jẹ́ kí jíjẹun ènìyàn kó ní, kó má nira fún èèyàn láti jẹun, kó má nira fún èèyàn. Ǹkan tí eyíun wà fún, tí ó wà fún ni eléèyi. Mo máa ń tọ́jú eyín mi dáadáa. Eyín jẹ́ nǹkan pàtàkì tó jẹ́ pé èèyàn gbọdọ̀ tọ́jú. Àárọ̀ àti alẹ́ ni mo máa ń fọ eyín mi tó jẹ́ pé màá mú brush mi àti ìfọnu tí màá lo omi náà màá fi fọ ẹnu mi kó má bá máa rùn, kí eyín má bá, kí eyín mi má bá ma bàjẹ́. Mo máa ń jẹ oríṣiríṣi ǹkan dáradára ná torí eyín mi kí eyín mi bá le, torí àti kékeré ni wọ́n sì fi kọ́ mi wípé kí n máa jẹun gidi kí eyín mi bá le, kí n le bá gbádùn eyìn nígbà tí mo bá dàgbà. Tọ́, fún, àti ìgbà wo ni mo ti lọ wo eyín mi. Ó ti tó bi ọdún méjì báyìí tí mo ti lọ wo eyín mi. Ṣùgbọ́n mo mọ̀ wipé ó yẹ kí n tí lọ wo láti ọjọ yí. Boyà máa fi àsìkò díẹ̀ kalẹ̀ fún lẹ́yìn oni láti lọ wo eyín mi lọ́dọ̀ dókítà. Ṣùgbọ́n ó ti tó bi ọdún méjì tí mo lọ wo eyín mi. Nígbà tí mo lọ wo eyín mi nígbà yẹn, eyín kan ní kọ́rọ̀ ẹnu mi, óun ló ń dùn mí torí mi ò mọ̀ nǹkan tó ṣẹlẹ̀. Ó dà wipé ẹran ló ha sí ibí eyín náà. Nígbà tí mo wá lọ, oní dókítà yìí fi àwọn irin iṣẹ́ rẹ̀, ó fi ya ẹnu mi, ó dẹ̀ wọ ibi bẹ̀, ó dẹ̀ fi, kíni kan, ó fi yọ nǹkan tó wà nbẹ̀. Ó dẹ̀ sọ pé nǹkan tó wà níbẹ̀ tí ń jẹ́ kí eyín máa ń ro mí ni, tó jẹ́ kí ẹnu máa dún mí. Ǹkan tí nígbà tí mo lọ wo eyín mi gbẹ́yin leleyii, ó wá fún mi ní oríṣiríṣi oògùn àti ìfọnu láti máa lò. Àti ìgbà yẹn dẹ́ ni mo ti ń lo, tí mo ti lo àwọn ìfọnu yìí, tí mo dẹ̀ ti lo àwọn oògùn yìí, eyín ò dún mí mọ́. Mi ò, mi ò tí ì ko nǹkan tó máa jẹ́ kí eyín dùn mi. Mi ò tí jẹ nǹkan tó máa jẹ́ kí eyín dùn mi. Ó dẹ̀ sọ fún mi ní irú àwọn èso tí mo lè jẹ tó jẹ́ pé máa jẹ́ kí eyín mi máa, kó máa dúró mọ́ ẹnu mi, kí eyín mi má bá dùn mí mọ́. Ṣùgbọ́n lásìkò yi gan mo n gbero ni okan mi láti lo wo eyin, torí mo fe fi nkan ti a npe ni braises mo fe fi si ẹnu mi ki eyin mi le ba to dada. Eyín mi jẹ́ eyín tó rọra ṣe wọ́gowogo. Èyí tí a ń pè ní scatter ní èdè oyinbó. Eyín mi rọra ṣe bẹ́ẹ̀. Mo wa fẹ́ kí eyín mi tó dáadáa. Mo fẹ́ kí wọ́n bá n wò ó, kí wọ́n báa n wá èyí tí braces tó máa wúlò fún eyín mi, tó máa wa okay fún eyín mi. Èyí ni mò ń gbèrò lọ́kàn láti ṣe báyìí nígbà tí mo bá tún lọ wo eyín mi lọ́dọ̀ àwọn dókítà tí wọ́n wo eyin. Ó dára ki èèyàn máa tọ́jú eyín èèyàn lọ́pọ̀lọpọ̀ torí tí èèyàn bá darúgbó, àwọn rigi ẹnu ó máa weak, kò ní ní agbára mọ́ púpọ̀púpọ̀. Nítorí náà àwọn eyín lè máa jábọ́ àbí kí èèyàn má lè jẹ ẹran, kí èèyàn má lè jẹ nǹkan tó, tó le mọ́. Nítorí náà èèyàn ní láti tọ́jú eyín èèyàn dáradára kó má bà bàjẹ́ kí èèyàn tó dàgbà. Ẹ ṣéun fún ìbéèrè yín.

Ẹ̀n béèrè lọ́dọ̀ emi wípé, "léro rẹ, báwo ni oṣe se èyí si. Báwo lo se rí." Kí lá ń pè ní ṣíṣe iṣẹ́ ní ilé, ó jẹ́ ibi tí ènìyàn bá lọ ibi iṣẹ́ tó jẹ́ pé ọ jòkó nílé rẹ̀, iṣẹ́ tó lè ṣe ní ibi iṣẹ́ tí eyan maa n lọ ni gbogba, o lè ṣe ní ilé rẹ nísìnyí kò nílò wípé ko ṣẹ̀ṣẹ̀ gbéra nílé kí ọ maa lọ ibi iṣẹ́. Ọ̀pọ̀lọpọ̀ iru iṣẹ́ bayi nii, boya àwọn iṣẹ́ intaneti. Àwọn iṣẹ́ to kan jẹ wípé o le se láti orí systemu re. To je pe to ba fe lo si ibi iṣẹ́, o le se nile. To je pe koni lo fún o láti lo-- ko ni lo fún o láti lo ibi iṣẹ́. Bóyá o ò nílò information kan kan, o ò nílò èròjà kankan níbi iṣẹ́ rẹ, gbogbo ǹkan tí o nílò o wà níbi ilé rẹ. Àbí àwọn iṣẹ́ tó jẹ́ pé ilé náà ni o mọ̀, àwọn iṣẹ́ yìí wà, àwọn iṣẹ́ kan wà tó jẹ́ pé ilé náà ni ènìyàn ti lè ṣe, èeyàn o lè gbé irú iṣẹ́ náà jáde. Irú iṣẹ́ báyìí o lè ṣe ní ilé, o lè ṣe ní ibòmíì, o lè ṣe ní-- àwọn iṣẹ́ oríṣiríṣi ló wà. Ṣùgbọ́n erò mi lò rí bí iṣẹ́ nílé ṣe rí, ó jẹ́ èrò gidi. To de jẹ́ wípé iṣẹ́ nílé ó dára púpọ̀ púpọ̀ kìí fi bẹ́ẹ̀ ni wàhálà èèyàn ò ní fi bẹ́ẹ̀ ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wàhálà kí ènìyàn tó rí, àwọn iṣẹ́ báyìí ṣé, ènìyàn gbọdọ̀ jókòó sílé ni láti tẹ́ra mọ́ iṣẹ́ rẹ. Bóyá o fẹ́ jẹ nǹkan won wà á rí-- tètè ríbí ò ṣe nǹkan báyìí. Bóyá o fẹ́ lọ ibi kan, o fẹ́ pé ẹni kan àbí àwọn iṣẹ́ ilé gan kò ní nílò fún ọ, kò ní nira fún ọ láti ṣe pẹ̀lú iṣẹ́ tí o ń ṣe ní, tí o fi ń pa owó. Bíi àwọn iṣẹ́ báyìí mo fẹ́ràn rẹ̀ púpọ̀ púpọ̀. Ohun tó dára níbẹ̀ ni wípé o ò ní ṣe wàhálà púpọ̀ púpọ̀, kò ní fi bẹ́ẹ̀ sú ọ. Wà á rí ǹkan jẹ, bóyá oúnjẹ wà nínú ilé rẹ àbí omi àbí ǹkan báyìí, ǹkan tó kó sínú, ìpápánu tó kó sínú freezer, èso tó kó sínú freezer wà á le tètè lọ mú. Won ò ní ṣe wà níbi iṣẹ́ láti máa lọ ra ẹ̀mí ǹkan méje àbí kí ọmọ wó ojú àwọn ènìyàn tí ẹ jọ ń ṣiṣẹ́. Ṣùgbọ́n wà á kàn wọ́ inú kitchen rẹ nílé rẹ, wà á mú omi, wà á mú ǹkan tó fẹ́ mú, wà á dẹ-- ko da to ba jẹ́ wipé o fẹ́ sùn ni wà á le tètè sin ín. O ni sese maa kúrò ni ibi se láti waa wo inú oko to ma gbe o lo ile. Àbí láti maa wa ọ̀nà ti wa fi dele. Nítorí pe ile re lo wa kii se ibi iṣẹ́ lowa. Àwọn irú iṣẹ́ báyìí ó jẹ́ iṣẹ́ tó ní àǹfààní owu mi púpọ̀ púpọ̀ kìí fi bẹ́ẹ̀ ní wàhálà dání, kìí fi bẹ́ẹ̀ mú ìṣòro dání. Owó tí ènìyàn máa ń ná lórí àwọn iṣẹ́ báyìí ò kéré kìí fi bẹ́ẹ̀ pọ̀. Ǹkan tó wà nípa àwọn iṣẹ́ báyìí ni yen. Ohun tí ò, ohun tí ò nira, ohun tí ò dára nípa rẹ̀ ni wípé ẹlòmíì o lè ní àìsàn tó jẹ́ pé kò gbọdọ̀ jókòó nípa àwọn, àwọn irú iṣẹ́ báyìí tó jẹ́ pé o gbọdọ̀ dìde láti máa rìn lọ sí ibi kan sí ibòmíì, ni kí irú àwọn àìsàn yìí lé lọ. Nkan to dára nípa àwọn iṣẹ́ ki eyan maa n joko sile niyen. Tó bá ń jókòó sílé, irú àìsàn báyìí lè pọ̀ sí ni ara ènìyàn àbí kí ènìyàn má lè tójú àìsàn báyìí. Ǹkan tó lè fa kí ènìyàn má fẹ́ràn kó jókòó sílé láti ṣe iṣẹ́ rẹ̀ nìyẹn. Ṣùgbọ́n mo tí gbi yanjú láti ṣe àwọn iṣẹ́ yìí, mo ti ṣe oríṣiríṣi iṣẹ́ láti ilé. Kódà bí mo ṣe wà yìí, iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí àti ilé ni mo ti ń ṣe mi ò lọ síbi, mi ò lọ síbi iṣẹ́ kan wípé mo ń ṣe iṣẹ́, àbí mi ò jáde kúrò nínú ilé mi láti ṣe iṣẹ́. Mo de ni àwọn aladugbo to je pe àwọn náà maa n sise láti ile. To je pe àwọn náà o kin lo si ibomi láti sise. Àwọn náà máa ń ṣe iṣẹ́ wọn láti ilé ni. A pọ̀ báyẹn. Àwọn iṣẹ́ ìgbàlódé níìsín ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ iṣẹ́ àti ilé ni, kò gba wípé ko ṣẹ̀ṣẹ̀ máa jáde láti lọ ṣe iṣẹ́ kan àbí iṣẹ́ mìíràn. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ń ṣe iṣẹ́ wọn láti ilé tí ó dẹ̀ mú nira, tí ò mú wàhálà dání. Oúnjẹ wà fún wọn láti jẹ. Oríṣiríṣi eré. Wọ́n lè sun nígbà tí o wu wọ̀n. To ba si je pe won fe jáde won fe na ese, oun ni won maa n jáde láti lo síta irú nǹkan báyìí, oun ni àwọn ènìyàn ń ṣe níìsín níìsín lọ̀pọ̀lọpọ̀ tó ri wipé AI gan ti mú nǹkan rọrùn fún àwọn ènìyàn. Àwọn ènìyàn ń lo AI fún oríṣiríṣi iṣẹ́ wọn. Kò láti-- kò jẹ́ kí wọ́n mọ̀-- ẹ́, kò jẹ́ kí wọ́n mọ ìlera àti ìnira níbi iṣẹ́ mọ́. Iṣẹ́ wọn fún ìṣeré ni.

Ìbéèrè yi beere wípé ibo ni isu je oúnjẹ ewa de je eso to je pe eeyan maa je ẹ̀gbá pé oríṣi méjì, eyìí ọ̀gẹ̀dẹ̀ àti àgbagbà. Tó jẹ́ pé ọ̀gẹ̀dẹ̀ tí ènìyàn máa ń jẹ àti ẹ̀gbá tó jẹ́ pé èeyàn máa ń dín láti jẹ. Oríṣiríṣi oúnjẹ ni àwọn méjèèjì. Iṣu wá jẹ́ oúnjẹ tó jẹ́ pé ó ní ìwúlò gan, tí ma máa jẹ. To jẹ́ oúnjẹ ńlá ńlá, iṣu máa ń tóbi, iṣu máa ń pọ̀. Tó jẹ́ pé tí èeyàn bá ti ge díẹ̀ díẹ̀ sínú kòkó tí ènìyàn dẹ̀ ṣe, boyá o lè bá bíi wákàtí kan àbí bíi ìṣẹ́jú mẹ́ẹ́dọ́gbọ̀n. Oríṣiríṣi iṣu máa ń le ju rawọn lọ. Nítorí náà o máa ń gba wákàtí ju ràwọn lọ nígbà tí èeyàn bá ń ṣe iṣu. Ènìyàn máa gé iṣu nì, èeyàn máa dẹ̀ fi, èeyàn máa fi iyọ́ síi. Àwọn elòmí máa ń fi ṣúgà síi, síbi iṣu wọ́n dẹ̀ máa ń. Ẹlòmíì gan máa ń gé igbá pẹ̀lú iṣu tó jẹ́ pé wọ́n máa ń ṣe papọ̀ wọ́n dẹ̀ máa jẹ́. Ṣùgbọ́n èmi máa fẹ́ràn àti jẹ́ lọ́tọ́ lọ, lọ́tọ́ ni, ní bi tí bi èmi ṣe máa ń jẹ iṣu àti igbá. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, iṣu o máa ń tètè, iṣu o yí tètè jiná tó egbá, torí pé ẹ̀gbá rọ̀ ju iṣu lọ, iṣu máa ń le ju ẹ̀gbá lọ. Isu maa yo eeyan ju egba lo, isu je oúnjẹ pàtàkì, isu je oúnjẹ tole. Tí ènìyàn bá jẹ iṣu, ènìyàn máa ń jẹ́ pẹ̀lú bọ́yá ata àbí pẹ̀lú ẹyin. Eeyàn lè dín ẹyin sí iṣu yen gan láti jẹ. Pé kó má baà jẹ iṣu yẹn lásán. Èeyàn lè fi òróró èyí ti a npé ni vegetable oil, èeyàn lè fi jẹ iṣu. Èeyàn lè fi oríṣiríṣi nǹkan jẹ iṣu. Ṣùgbọ́n ẹ̀gbá ènìyàn kàn lè jẹ lásán. Tó jẹ́ pé wòn nílò àti ra nǹkan fi jẹ́. O de lè fi epo jẹ́, o lè fi oríṣiríṣi nǹkan jẹ ẹ̀gbá náà. Nígbà mí, nígbà tí èeyàn bá dáná tán tí èeyàn bá jẹ iṣu tán, nì eeyàn máa ń jẹ ẹ̀gbá. Nígbà mí tí èeyàn bá, kí ènìyàn tó jẹ iṣu, lèeyàn máa ń jẹ ẹ̀gbá. Kíì ṣe wípé ìgbà tí èeyàn máa ń jẹ iṣu, ni èeyàn máa ń jẹ ẹ̀gbá. O lè jẹ́ ní ìgbà tí o bá wù ọ́. Àwọn ibi tí mo ti máa ń rí iṣu, mo lè rà ní ọjà, torí wọ́n máa ń tàa ní ọjà, wọ́n máa ń ta iṣu ní ọjà. Kí de fí bẹ́ẹ̀ wan, àsìkò iṣu la wà yí, ní àsìkò August sí December, àsìkò iṣu leleyii, iṣu máa ń pọ̀ dáadáa. Ṣùgbọ́n to ba ti n di ọdún tuntun isu maa n wan. Kìí fíbẹ̀ sí iṣu nílẹ̀, àwọn ènìyàn tì máa ra tán. Iṣu máa wan. Gẹ́gẹ́ bí àsìkò ẹ̀gbá náà ṣe rí ná nìyẹn, ó máa ń pọ̀ lọ́pọ̀lọpọ̀ nínú ibi ọjà ni mo ti máa ń rí. Àbí kí n béèrè lọ́wọ́ àwọn tí wọ́n ń dá oko, tó jẹ́ pé wọ́n ní oko rẹ̀. Boyá wọ́n ní oko iṣu àbí wọ́n ní oko ẹ̀gbá, mo lè beerẹ́ lọ́wọ́ wọn wípé, mo nílò iṣu o, mo nílò ẹ̀gbá o, ẹ fún mi níi o. Báyen ni mò ṣe máa ń rí iṣu àbí mò ṣe máa ń rà iṣu, mo de máa ń rí ẹ̀gbá náà. Bí mo ṣe máa ń tọ́jú iṣu, mo máa ń kó sí ibi tí oyi fi bẹ́ gbóná púpọ̀. Ibi tí ó dẹ̀ fì bẹ́ tutù. Ibi tó jẹ́ pé ó, o se tóni tóní. Torí tí iṣu bá wà níbi tó tutù, o lè bẹ̀rẹ̀ sí ní hú. Bi tó bá wà níbi tó gbóná, o lè bẹ̀rẹ̀ sí ní rà. Bẹ́ẹ̀ ni iṣu ṣe rí. Àti ẹ̀gbá náà, ẹ̀gbá náà tó bá wà níbi tó gbóná, o lè bẹ̀rẹ̀ sí ní rà. Tó bá dẹ̀ wà níbi tó tutù, ẹ̀gbá máa wà níbi tó tutù tí ó jẹ́ pé nǹkankan ò ní ṣe, ó máa ma pẹ́, ó máa rọra, máa gbé níbi tó bá wà, tó bá tutù. Ṣùgbọ́n iṣu níbi tó bá tutù, tó bá ti tutù púpọ̀ jù, o lè bẹ̀rẹ̀ sí ní hú, kó bẹ̀rẹ̀ sí ní hú ewé. Bẹ́ẹ̀ ni iṣu ṣe rí. Ṣùgbọ́n ẹ̀gbá, nítorí náà mo máa ń tọ́jú wọn dáadáa mí yì fi bẹ́ẹ̀ kò wọ́n sí ibi tí kò yẹ kí n kó wọn sí, ibi tó yẹ ki wọ́n wà ni mo máa ń kó wọn sí. Bẹ́ẹ̀ ni wọ́n se máa ń tọ́jú ẹ̀gbá àti iṣu. Ẹ̀ṣeun fún ìbẹ̀rẹ̀ yìí.

Ibere yìí sọ wi pé ṣe o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Ooh, kí là ń pè é ní lẹ́tà? Lẹ́tà jẹ́ bí láti sọ ọ̀rọ̀ bóyá ènìyàn nílò nǹkan àbí ènìyàn fẹ́ kí ènìyàn àbí ènìyàn fẹ́ bé, tọrọ nǹkan àbí ènìyàn fẹ́ béèrè nípa nǹkan lọ́dọ̀ ènìyàn. Oun ni láti kọ si le. Nǹkan tí ènìyàn bá wa kọ sílẹ̀ pé ènìyàn wà á fi ránṣẹ́ fún ẹlòmíì. Nǹkan tí à ń pè ní lẹ́tà ni yẹn ni, nǹkan báyìí. Ẹ̀ wá ń béèrè lọ́wọ́ mi wípé ṣe o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo máa ń kọ lẹ́tà fún àwọn alábàájẹ́ pọ̀. Mo máa ń kọ lẹ́tà fún àwọn amọ̀lẹ́bí. Mo máa ń kọ lẹ́tà fún àwọn, eeh, companies àbí organizations. Mo ti gbàgbé nǹkan tí à ń pè é, àwọn kíni yìí ní, èdè Yorùbá ṣùgbọ́n mo máa ń kọ lẹ́tà sí wọn. Nítorí wípé bóyá mo fẹ́ nǹkan lọ́wọ́ wọn àbí mo ń béèrè nǹkan àbí mo ń kí wọn àbí mo ń, mo rí nǹkan tí mo fẹ́ bá wọn sọ. Nǹkan tí mo máa ń kọ lẹ́tà nípa rẹ̀ síi. Àwọn lẹ́tà oríṣìíríṣìí ló wà. Lẹ́tà, lẹ́tà tí àwọn ń kọ sọ́ọ̀ rẹ̀ máa ń wà. Lẹ́tà tí mo kọ sọ́ọ̀ rẹ̀ mi gbéyìn ó dúró lórí bí a ṣe lè pàdé ní àsìkò ìsinmi níbi iṣẹ́ wa. Ní pé bóyá kí a lọ ṣeré ní ibi tí àwọn ọkùnrin tí ń ṣe eré àbí kí á gbé àwọn ìyàwó wa jáde lọ ibi tí a ti máa ń ra ọjà. Oríṣìíríṣìí nǹkan báyìí ni a máa ń sọ níbi lẹ́tà tí a bá kọ sí ara wa. Àwọn lẹ́tà tí mò de kọ gbẹ̀yìn síi, bóyá bí ìgbékalẹ̀ àwọn, bí ìgbékalẹ̀ bí organization bí school tí mo kọ lẹ́tà síi bẹ́ẹ̀ yín ni mó ń, mó ń béèrè result mi, mò ń béèrè nǹkan tí mo ṣe lẹ́yìn ìdánwò mi. Mò ń béèrè àwọn nǹkan báyìí ní mo á fi kọ lẹ́tà sí wọn ní bí kí wọ́n dàkún, kí wọ́n fi, kí wọ́n fún mi ní àwọn nǹkan tí mò ń gbà nígbà tí mo ṣe ìdánwò tán. Iru lẹ́tà tí mo kọ gbẹ̀yìn sí àwọn organizations ni eléyìí. Mo dè tún, mo dè tún kọ lẹ́tà ní ọjọ́ wo ní sí ẹni tí ó ní ilé tí mò n gbe tó jẹ́ pé mò ń yá lóò ni. Ti mo n kọ lẹ́tà si pe ko din owo ile ku mo n bẹ ki o ri lẹ́tà yẹn, ko jọ ko se àánú fún awa ti a n ya. Ile e gbe láti din owo ile ku. Nítorí pé nǹkan tí wọ́n ní ìsin kò dẹ̀ sí owó púpọ̀ ní ìta. Ọ̀rọ̀ ajé orílẹ̀ èdè ó ti bàjẹ́. Gbogbo àwọn ìdí báyìí. Ó ni mò fi ṣe bí lẹ́tà tí mò ń kọ sí, tí mò ń kọ sí, ẹ, ẹni tí ó ní ilé náà tó jẹ́ láńlọ̀dí mi. Àwọn inú lẹ́tà báyìí mò máa ń kọ ní orekoore sí àwọn ènìyàn torí ó jẹ́ bí ọ̀nà láti bọ̀wọ̀ fún ènìyàn wípé ènìyàn kan lanú láti máa bá ènìyàn sọ̀rọ̀. Ẹ̀yàn ní ọ̀wọ̀ ni a fi ń kọ àwọn lẹ́tà yìí. Bẹẹna lo ti ri, ni isin lẹ́tà o pon dan dan ki ènìyàn kọ si orí paper láti send re láti ránṣẹ́ lọ fún ẹlomi ṣùgbọ́n o lè kọ ní orí fóònù náà. O le kọ ni orí aye lujara ẹrọ aye lujara, láti fi ran se to je pe ènìyàn náà maa ri. Ó dè máa mọ̀ pé lẹ́tà lélè tí o sèǹdì. Baa yí ni mo ṣe máa ń ṣe. Bóyá through email àbí through WhatsApp àbí through Facebook, àwọn báyìí ni mo ṣe máa ń sèǹdì àwọn lẹ́tà tí mo bá kọ. Ẹ ṣeun fún ìbẹ̀rẹ̀ yìí. Mọ̀ rò pé mo ti dáhùn ìbẹ̀rẹ̀ tí ẹ bẹ̀rẹ̀ yìí.

Ìbéèrè yìí lọ́tẹ̀ yìí ò ní wí pé kí n sọ fún wa nípa àgbo tí mo máa ń mu nígbà àìsàn. Iru àìsàn tí ó bá rẹ ènìyàn, tó jẹ́ pé bóyá àgo ẹni-- ara ènìyàn kan síbí kan ò gbádùn, bóyá ọ̀ún kọ́, bóyá orí ń fọ, bóyá ọ̀ún bí, bóyá apá ń rọ, bóyá ẹsẹ̀ ń ro. Àwọn nǹkan tí ènìyàn máa ń mu nígbà tí nǹkan bayẹ́n bá ń ṣeyàn, nígbà tí ara ènìyàn bá wà ní ìlera, ìlera. Àwọn nǹkan bayen tí ènìyàn máa ń mu, òun ni a ń pè ní àgbo tí a ń pè ní òogùn. A tún máa ń pe àwọn àgbò yìí ní òogùn. Àwọn àgbo yìí, ìmí ò wà tó jẹ́ pé ènìyàn kì í mu, ìmí wà tó jẹ́ pé ènìyàn máa ń wẹ̀ ni. Oríṣiríṣi àgbo ló wà. Àgbo mímu wà àti àgbo wíwẹ̀ wà. Ṣùgbọ́n ẹ̀ ń sọ fún mi wí pé àgbo wo ni kí n sọ fún yin nípa àgbo tí wọ́n ń mu nígbà àìsàn. Agbo ti ènìyàn nmu nígbà àìsàn o je agbo to je pe won maa mu o je ki irorun ko ba àìsàn to ba n seyan bóyá kó lọ pátápátá ni àbí kó rorà dín àìsàn óun kú. Nǹkan bẹ́ẹ̀ ni àgbo yìí máa ń ṣe ní ara ènìyàn. Bí wọn ṣe wa máa ń ṣe àgbo yìí, ọ̀pọ̀lọpọ̀ àgbo nì mi ò mọ bí wọ́n se n ṣe. Ṣùgbọ́n mo mọ àwọn kọ̀ọ̀kan tí wọ́n ṣe, tí wọ́n ṣe àwọn àgbo yìí. Irú àgbo jẹ́di nísìn igi kan wa pè ta ń pè ní igi orógun. Tó jẹ́ pé wọ́n máa gé igi yìí, wọ́n máa gé lára. Tó jẹ́ pé wọ́n máa ro ré sínú omi tutu boya fún bi ojo méjì àbí bi ojo mẹ́ta tó jẹ́ pé wọ́n máa yọ oro rẹ́ won maa wa won maa wa. Won maa jo omi yi kúrò, ki àwọn idoti le ba kúrò nibi eh eeyan a maa wa mu boya bi eemeji lójúmọ́ tàbí eemeta lójúmọ́. Bí ènìyàn ṣe máa ń mu omi yìí nìyẹn. Ki o le ba je ki jedi yen din ku. Oríṣiríṣi àgbo ló wà. Àgbo ibà wà. Àgbo ibà tí mo mọ̀ tí mo máa ń ṣe, òun ni tí wọ́n máa gé oríṣiríṣi igi. Wọ́n le gé igi máńgò, wọ́n le gé igi cashew, wọ́n le gé igi pawpaw, wọ́n le gé igi ewé tií oríṣiríṣi ewé, oríṣiríṣi ewé ni wọ́n máa ń gé papọ̀. Tí wọ́n máa wa gbé sórí iná tí wọ́n máa ń ṣe, wọ́n máa ń jẹ́ ki o pẹ́ lórí iná dáadáa tí wọ́n máa ń ṣe kí ó so. Tó bá ti wá gbóná, wọ́n máa wa bu dié kí ènìyàn mu. Àwọn àgbo yìí máa ń ṣiṣẹ́ fún ara láti jẹ́ kí ara jí pépé kí ènìyàn má bàá, ki ènìyàn maa ba fi le àìsàn tàbí ki àìsàn to ba n se ènìyàn ko le ba le tètè lo ni won se maa n se agbo yen. Àwọn tí wọ́n máa ń ṣe, àwọn tó máa ń ṣe, tó jẹ́ pé wọ́n mọ̀ nípa rẹ̀ dáadáa, wọ́n wà. Wọ́n wà ní àwọn abúlé, wọ́n wà ní oríṣiríṣi. Kaa kiri mo ti gbagbe orúkọ ti àwọn pe won, àwọn alagbo alágbo ni wọ́n máa ń ṣe àgbo. Tọ́, nígbà tí èmi wa máa ń mu àgbo, ó jẹ́ bóyá bí ìgbà tí ó bá rẹ mí àbí nígbà tí mo bá rí pé àìsàn kan ń bọ̀ wá. Àìsàn yìí, mo lè ní àgbo rẹ̀ lọ́wọ́ àwọn àlupọ́ tí mo máa ń mu àgbo nì. Agbó to je pe, o maa je ki ènìyàn se dáradára nibi ere orí bedi o. Awọ́n agbo yìí wà to je pe, boya o fe ba ìyàwó re àbí enikeji re o fe ba se àjọṣepọ̀, wa mu àwọn agbo yìí to je pe o maa je ki ara re le o ma je ki didi se iṣẹ́ re lára, iru agbo agbo yi wa. Eseun fún ìbéèrè yin, mo lero pe mo ti dáhùn ìbéèrè yin.

Kini yìí sọ wípé ki n sọ fún yin nípa aṣọ ti mo ma n wọ ni àjọyọ̀. Aṣọ tí ìdílé máa ń wọ̀ ní àjọyọ̀, ó máa ń pé oríṣiríṣi. Ó tún máa ń dá lé lórí ibi tí ìdílé náà ti wá, irú èdè tí wọ́n jẹ́ bóyá bí èdè Yorùbá àbí èdè Igbo àbí èdè Hausa bí àwọn aṣọ yìí tí wọ́n sì máa ń wọ̀ ní àsìkò ìjọyọ̀. Àjọyọ̀ yìí bi o se ma n yàtọ̀ ni eleyi. Irú àwọ̀ aláwọ̀ dúdú a maa n sábà wọ irú àṣọ kan náà bóyá bí àǹkóò nígbà aṣọ nígbà àjọyọ̀ bóyá bí àjọyọ̀ ìgbéyàwó nísìn. Àwọn ìdílé oko aṣọ tí wọ́n máa mú ó máa yàtọ̀ sí ìdílé ìyàwó aṣọ tí wọ́n máa mú. Aṣọ tí n dúdú bọ̀ àwọn ènìyàn tí wọ́n bá rán aṣọ àjọyọ̀ aṣọ tí àwọn máa wọ̀ ó náà máa yàtọ̀. Bí i pé kaluku máa ka àǹkóò. Báyìí ni ó sì máa ń rí. Tún fún ìdílé tiwa irú àjọyọ̀ tí a ṣe gbẹ̀yín tó jẹ́ àjọyọ̀ ìgbéyàwó àǹtí mi kan tó jẹ́ àbúrò ìyá tó bí mi. Àjọyọ̀ yìí wọ́n ra aṣọ ni wọ́n ra aṣọ fún ìdílé títí wa tó tún yàtọ̀ sí aṣọ tí àwọn ènìyàn tó jẹ́ pé ọ̀rẹ́ àti ará àdúgbò aṣọ tí wọ́n tún yàtọ̀. Ṣùgbọ́n aṣọ títí wa ó tún yàtọ̀ aṣọ tí wọ́n wọ́n ju aṣọ tí wọ́n lọ gbé ni pé àwa ni onódù náà. Àwọn ènìyàn ìyá mi ni wọ́n lọ mú aṣọ yìí. Wọn lọ ibi tí wọ́n ti ń ta aṣọ yìí láti mú wọn. Wọ́n dé rà wá lé. Mi ò mọ̀ bí wọ́n ṣe san wọ́n nípa rẹ̀ síá ṣùgbọ́n wọ́n ṣe rà wá lé. Wọ́n pín aṣọ yìí fún kaluku ẹni kaluku láti lọ gbé fún ẹni tó lè rán an. Aṣọ yìí gbé ó kéwì. Gbà aṣọ tí ẹni eleyii lọ gbé fún ẹni tó máa bọ̀ ràn wọn dé fún wa ní owó tí a fi rán. Nǹkan tí wọ́n ṣe ní ilé yìí tí kaluku fi ní aṣọ ìnáwó náà lọ́wọ́. Kaluku wa lọ rán a mọ ibi gbé tèmi lọ fún ẹni tó ń rán aṣọ yìí tí à ń pè ní fashion designer àbí tailor ní èdè òyìnbó. Wọn wọn mi, wọn wo gbogbo ara mi to je pe mo de ni iru ti mo se fẹ ran, mo fi han wọn, wọn de ran gẹlẹ. Wọ́n gbé wá. Wọ́n gbé wá fún mi. Bí a ṣe máa ń rán aṣọ ìdílé mi bí a ṣe máa ń wọ aṣọ ìdílé àjọyọ̀ ni. Àwọn, àwa Yorùbá fẹ́ràn kí a máa wọ ankara àti bóyá bí lace fún ìnáwó wa. Wọ́n àwọn Igbo wọ́n máa ń wọ George. Àwọn náà ní irú aṣọ tí wọ́n. Àwọn Hausa náà ní irú aṣọ tí wọ́n. Aṣọ wa o papọ̀. Bí wọ́n ṣe máa ń rán aṣọ ó yàtọ̀ sí ara wọn ní bí èdè ṣe rí. Tó bá jẹ́ àjọyọ̀ ìgbéyàwó àwọn òyìnbó suit ni wọ́n máa ń wọ̀. Àbí shirt wọ́n máa ń wọ shirt àti suit wọ́n máa ń wọ̀ lọ síbí ìyàwó náà. Ṣùgbọ́n ní ọ̀dọ̀ tiwa ankara ni a máa ń ṣe máa ń wọ bí àwọn aṣọ yìí ṣe máa ń rí ní ilé. Kaluku máa múra máa dé fílà sí aṣọ rẹ̀. Àwọn ọmọbìnrin máa wé gèlè sí aṣọ wọn. Wọ́n dẹ̀ máa wọ bàtà sí àwọn aṣọ wọn láti jẹ́ kó dùn wó láti jẹ́ kó dùn orí. Bí a ṣe máa ń múra fún aṣọ ní eléyìí tí a bá ń ṣe ìnáwó àbí tí a bá ń ṣe àjọyọ̀ kankan ní agbègbè wa bí a ṣe máa ń ṣe ní ilé yìí.

Ìbéèrè yín sọ pé báwo ni iye owó ṣe yí padà nígbà tí ó ń rà fún ara-- nígbà tí ó ń rà ohun fún ara rẹ̀. Ǹkan púpọ̀ ni ó ti yí padà láti ìgbà tí mo ti ń ra ǹkan fún ara mi. Ó jẹ́ pé iye owó wọn ti lọ sókè, ó ti ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni iye owó wọn wà lẹ́. Ǹkan púpọ̀ mo dẹ̀ ti ra fún ara mi torí pé mo ti rà gẹ́gẹ́ bí ǹkan tí mo nílò fún ara mi tí mi o rà fún ènìyàn. Bí i, kí n kọ́kọ́ fi, alákọ̀ọ́kọ́ tí máa fi ṣè àpéjúwe ni boya bí aṣọ. Ó ní aṣọ kan tí mò ń fẹ́ràn jù báyìí tí mo fẹ́ rà dáadáa tí mo rà bí ọdún mẹ́ta sẹ́yìn. Mo ra aṣọ yìí ní ẹgbẹ̀rún márùn-ún náírà. Ṣùgbọ́n nígbà tí màá ra aṣọ yìí níbi oṣù mẹ́fà sẹ́yìn tí màá tún ra irú aṣọ yìí, wọ́n pín ni ẹgbẹ̀rún mẹ́ẹ̀ẹ́dógún náírà. To jẹ pé aṣọ yìí ti lé owó ní ọ̀nà mẹ́ta si. Ó jẹ́ ǹkan tí ó múnu mi bàjẹ́ nígbà mo fẹ́ rà, ṣùgbọ́n kí n torí pé mo fẹ́ràn aṣọ yìí púpọ̀ púpọ̀, mo ní láti ra bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Mi ò ní, mi ò ní ǹkan mí láti ṣe tó jẹ́ pé aṣọ yìí náà mo fẹ́ rà ní àsìkò náà. So mo ní láti ra ǹkan púpọ̀ púpọ̀ ni owó mo ti rà torí pé òun-- ẹ̀, àwọn ǹkan yìí ti, ó ti léwó sii bi omi gan. Omi tó jẹ́ pé mò maa ń rà tẹ́lẹ̀ ní àpò kan, ní àpò kan díwàsó tẹ́lẹ̀ níìsín, àpò kan àti àbọ̀. Óun ní à n rà omi, àpò méjì, ni a n rà omi níìsín. Omi, omi gan tí wọ́n, àwọn ǹkan púpọ̀ ni owó wọn ti yí padà láti ìgbà tí mo ti maa ń ra ǹkan fún ara mi. Oríṣiríṣi ǹkan ni mo n rà. Owó iná ó ti léwó si, tó jẹ́ pé tí mo bá ra iná, kò jẹ́ wipé owó tí mo fi n ra iná tẹ́lẹ̀ mo fi n ra iná níìsín. Wọ́n ti fi owó kun owó iná. Àwọn owó ǹkan boya bí transport, àwọn owó ìrìnnà tí mo fi ń rin láti ibi kan lọ sí ibi kan wọ́n ti fi owó kun àwọn ǹkan báyìí. Ṣùgbọ́n mo tí dáhùn ìbéèrè yin, mo rò pé mo ti dáhùn ìbéèrè yin. Ẹ ṣeun fún ìbéèrè yín báyìí.

Ìbéèrè yin lote yi nso wípé, kini o nwo ni gbogbo ojo? Nkan mimu, ti mo maa mu ni gbogbo ojo, o po ni oríṣiríṣi. Kii se pe gbogbo nkan ti mo ba mu ni oni, náà ni mo mu lana àbí oun náà ni maa mu ni ola. Kìí ṣe pé mo máa ń fi àsìkò sí i àbí mo máa ń fa-- mo máa ń. Ǹkan tí mo bá máa ń mu, ó kan máa ń bọ́ sí ǹkan tó máa ń ṣẹlẹ̀ lẹ́ẹ̀kan kan. Kìí ṣe pé mo máa ń gbigbe ìdè kìí sì, àbí ni gbé láàárọ̀ ní ṣin. Ọjọ́ tí màá ń lọ ibi iṣẹ́ kìí ṣe gbogbo ìgbà. Ṣùgbọ́n láàárọ̀ ọjọ́ mi, màá ra coffee. Ọjọ́ mi, tíì ni màá mu, tó jẹ́ pé tíì miliki àti Milo, oun ni màá po papọ̀ tí màá mu. Ọjọ́ mi dè é ní, màá kàn mu omi lásán. Ọjọ́ mi dè ẹ́ ní, màá mu fruit juice. Ǹjẹ́ pé ǹkan tí mo máa ń mu láàárọ̀ nìyẹn. Tọ́ bá di bí pẹ̀lú oúnjẹ, omi, omi mò ń sábà máa ń mu pẹ̀lú oúnjẹ. Mi o sábà jẹ ǹkan mii pẹ̀lú oúnjẹ. Kosi ojo ti mi i mu omi. Omi jẹ́ ǹkan pàtàkì tí èèyàn gbọdọ̀ máa ń mu ní gbogbo ìgbà. Torí, ó máa ń jẹ́ kí ara èèyàn tutù, ó máa ń jẹ́ kí ara èèyàn jí pepé, kò ní jẹ́ kí ara rẹ gbóná, kò ní jẹ́ kí. Ó máa ń dí àìsàn lọ́wọ́. Kò kì í jẹ́ kí àìsàn kó wà nínú ara ènìyàn tí èèyàn bá ń mu, tí ẹ̀eyan máa ń mu omi ní òorékooré. Torí èèyàn máa ń máa tó àwọn ìdotí jáde kúrò nínú ara. Ẹ̀yàn máa ń máa tó oríṣiríṣi ìdotí tó bá n wọ inú ara, eẹ̀yàn máa ma tó wọn jáde. So àwọn ǹkan tí mo máa ń ṣe ni, tí mo máa ń mu ní gbọ̀gbo gba. Tó bá di alẹ́, mò lè mu, omi, omi mò ń sábà máa ń mu ní alẹ́. Mi ò mu drink gan torí mi ò fẹ́ kí kó wọ ní ẹ̀, àbàwọ́n, kó lábàwọ́n ní ara mi. Èmi fẹ́ kí irú ǹkan máà yẹn ṣẹlẹ̀. Omi ni mò ń sábà máa ń mu jù. Mi ò gbọ́ àsìkò ọjọ́ lẹ́yìn tí n bá tún fẹ́ mu bọ́yá bí fruit juice. Mi o mú soda torí pé ó lè fa àìsàn sí ara. Mi ò mú soda rárá àti rárá. Omi, fruit juice, kofi, tíì, àwọn ǹkan ní mo máa ń mu ní gbogbo ìgbà ní eléyìí. Pẹ̀lú oúnjẹ, omi mò ń máa ń mu jù pẹ̀lú oúnjẹ mi o kin sábà mu. Àfi tó bá jẹ pe màá ra snacks, then màá wa ra bọ́yá bí ǹkan mì tí mo lè fi, tí mo lè fi jẹ snacks, bọ́yá bí energy drink tí mo lè fi jẹ snacks. To jẹ́ pé ara mi máa jí pepé sí i. Ṣùgbọ́n tó bá jẹ́ ǹkan bọ́yá bí ìgbà ayẹyẹ àbí ìgbà àjọyọ̀, mo máa ń mu wáìnì tó jẹ́ pé tí wọ́n bá gbé wáìnì kalẹ̀, bọ́yá níbi àjọyọ̀ yẹn, èèyàn lè lọ mu wáìnì pẹ̀lú àwọn ọ̀rẹ́ àbí tèmi àtí olólùfẹ́ mi bá ń ṣe ǹkan, bọ́yá à ń ṣe àjọyọ̀ kan àbí à kàn joko a ń farabalẹ̀, a ń fọ́kan wa balẹ̀, a lè ra wáìnì tó jẹ́ pé a máa fi ṣe ǹkan báyẹn. So ǹkan tí mo máa ń ṣe nìyẹn nígbà tí mo wá fẹ́ mu, tí mo bá fẹ́ mu, kó bọ́yá omi nì. Mo dè ẹ́ máa ń ṣe oríṣiríṣi fruit juice fún ara mi, tó jẹ́ pé èmi gangan máa ń ṣe àwọn ǹkan tí mo máa ń mu. To jẹ́ pé emi màá ń ṣe. Bi iru àgbo púpọ̀púpọ̀, ṣùgbọ́n mò ń máa ń mu àgbo. Tó bá ti rẹ mí, màá mu àgbo. Àwọn ògùn mii náà wa tọ jẹ mo máa ń mu, tó jẹ́ pé ògùn mímu ni àwọn ògùn yìí. Kì í sẹ́ pé ògùn jíjẹ àbí àwọn ògùn tí èèyàn gbọdọ̀ máa ń mu ni àwọn ògùn yìí. Ǹkan tí mo máa ń ṣe ní eléyìí tí mo máa ń mu, tí mo máa ń mu ni àwọn ọjọ́ jàtọ̀ sí ara wọn. Eseun fún ìbéèrè yin.

Ìbéèrè yíi ṣògbọ́n wípé ń sọ fún wa bí ènìyàn ṣe ń dáàbò bo ara lọ́wọ́ ẹ̀fọn. Ẹ̀fọn kí ni a ń pè ní ẹ̀fọn? Ẹ̀fọn jẹ́ ara àwọn ǹkan bíi ẹranko àbí àwọn eṣinṣin tó jẹ́ wípé wọ́n lè fa àìsàn sí èèyàn lára tó jẹ́ wípé tó bá gé èèyàn jẹ, wọ́n lè gé ẹlòmíi jẹ, wọ́n lè fa àìsàn ara ẹni tó hun sí èèyàn lára pẹ̀lú ẹ̀jẹ̀ àìsàn tó wọ́n dè máa ń fà jù sí ara ohun ni a ń pè ní màléríà. So nítorí náà torí ǹkan tí ẹ̀fọn tí wọ́n máa ń ṣe sí ago ara ènìyàn, ènìyàn ní láti dáàbò bo ara ènìyàn lọ́wọ́ ẹ̀fọn kí ẹ̀fọn lè má ba ṣe àìsàn sí ara ènìyàn. Nítorí náà ǹkan tí ènìyàn gbọdọ̀ ṣe ní eleyii tí èèyàn bá ti rí pé ẹ̀fọn bá ti pọ̀ nínú ilé ènìyàn oríṣiríṣi ọ̀nà nì èèyàn lè lo láti pa àwọn ẹ̀fọn àbí láti dáàbò bo ara ènìyàn. Àkọ́kọ́ ohun ní kí èèyàn lo ǹkan tí a ń pè ní mosquito net, net ìdáàbòbò tí àwọn ènìyàn ṣe jáde kí èèyàn fi síbi déédé ibùsùn ènìyàn. Ti èèyàn ba ti fẹ sún, èèyàn máa fi net kalẹ̀ kii àwọn ẹfọn ki wọn le máa bá wọ inú rẹ. Èyí tó bá dẹ́ wọnú rẹ̀ yìí àwọn net mìí wa to jẹ́ wípé kẹ́míkà tí wọ́n fi sí ara rẹ̀ ó máa ń pa àwọn ẹ̀fọn yìí kò ní jẹ́ kí ẹ̀fọn yìí kó lè ṣe nǹkankan fún ènìyàn. Ọ̀kan máa ara rẹ máa weak ó dè máa kú fún ara rẹ̀. Ara ọ̀nà àkọ́kọ́ láti dáàbò bo ènìyàn ni i pẹ̀lú mosquito net láti má jẹ́ kí ẹ̀fọn kó jẹ ènìyàn. Ọ̀nà kejì tí mo tún mọ̀ ni wípé kí èèyàn ra oògùn ẹ̀fọn èyí tí à ń pè ní insecticide ní èdè òyìnbó. Ogun ẹfọn pé oríṣiríṣi wọn ni agbára jù ira wọn lọ. Nítorí náà èèyàn gbọdọ̀ ra oògùn ẹ̀fọn torí wipé ọ fẹ́ kí ẹ̀fọn, ó wá fi inú ilé rẹ tóní tóní ò ní jẹ́ kí ó ní agbára sí i nítorí náà kò ní jẹ́ kí àwọn ẹ̀fọn kó ní agbára àti pá yan. Ó máa rẹ̀ wọ́n sílẹ̀, ó máa pa wọ́n, wà á lè tọ́jú inú ilé rẹ, wà á lè máa ṣe ǹkan tó yẹ kó ṣe tó ò ní jẹ́ kí ẹ̀fọn tu ń pọ̀ wọlé bọ̀ya lẹ́yìn bí ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì. Tí ọ bá ti tun rí wípé ẹ̀fọn ti tún pọ̀ wà á tún fín àwọn oògùn ẹ̀fọn yìí nínú ilé rẹ wà á pa lẹ̀kùn dé wà á jẹ́ kí oògùn ẹ̀fọn yìí ṣiṣẹ́ nínú ilé fún ìgbà díẹ̀ ti ẹ sii nínú ilé. Tí ó bá dẹ̀ yà wà á wọlé wà á tọ́jú inú ilé rẹ, ẹ̀fọn tún máa tún dínkù nínú ilé rẹ. Báyìí ni ènìyàn ṣe máa ń ṣe bíi éèyàn fi máa ń pa ẹ̀fọn. Ó tun ní àwọn nǹkan mii ti èèyàn máa ń pè ní mosquito coil tó dàbí ìkọ́ kí ni ó máa ń yọ àwọn scents ó máa ń yọ oríṣiríṣi òórùn láti pa ẹ̀fọn. Àwọn òórùn yìí máa ń pa ẹ̀fọn tí wọn bá jáde. Àwọn kìíní báyìí ohun la fi máa ń pa ẹ̀fọn. Ǹnkan mii ti èèyàn tún lè ṣe láti dáàbò bo ara ènìyàn fún ẹ̀fọn ni wípé lọ́wọ́ ẹ̀fọn ohun ní kí èèyàn maa tọ́jú agbègbè ènìyàn kí èèyàn máa yọ àwọn igbó tí àwọn igbó bá ti ṣe kí èèyàn máa yọ wọ́n ni ibí agbègbè ènìyàn. Àwọn nǹkan tí èèyàn lè ṣe ni tí èèyàn lè fi tọ́jú agbègbè ènìyàn kí ẹ̀fọn má lè ba pọ jù ní ara ènìyàn ní eléyìí. So, fún ìbéèrè yin, ìbéèrè yin jẹ àwọn ìbéèrè tó maa n mu ọgbọn dani, to máa jẹ ki àwọn ènìyàn mọ nǹkan ti wọn o ṣe fún àti tọ́jú ara wọn, ki àìsàn maa bá ṣe wọn.

Ìbéèrè yìí sọ pé sọ fún wa bí o ṣe ń yanjú ááwọ̀ nínú ilé. Kí ni a ń pè ní ááwọ̀? Ááwọ̀ jẹ́ bóyá bí tí àfọ́ bá ṣẹlẹ̀, bí èyin méjì, tí ẹ̀ bá ni ní, ẹ máa yàn odì sí ara ní tí ẹ jà, tí èyin méjì ò gbọ́ra yíyé àbí èèyàn mẹ́ta, àbí èèyàn mẹ́rin. Ṣùgbọ́n nígbà tí àwọn ènìyàn tán máa yan níbí, tí wọ́n ò bá ti gbọ́ra wọn yé, tí wọ́n ò bá ti, bóyá ẹnìkan ṣe ẹnìkan ni ẹnìkan, inú ẹnìkan ò dùn sí ẹni kejì ò dùn sí, irú nǹkan báyìí àwọn ènìyàn èé fẹ́. Bẹ́ẹ̀ni ááwọ̀ dè é ni, ó máa ń, ó lè mú ìkan dáani, ẹnu mi kò lè tọ́jú ááwọ̀ dáadáa tójẹ́ pé ó lè rí bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan tí ó dà sí ẹni kejì rẹ̀. Ẹlọ̀míì lè pa ènìyàn nítorí ááwọ̀. Ẹlòmíràn torí ááwọ̀ ló fi wà ní ilé ẹ̀wọ̀n, ló fi wà ní ọgbà ẹ̀wọ̀n nítorí ǹkan tó ti ṣe. Nítorí náà, èmi fẹ́ràn àti máa ń yanjú ááwọ̀ tó bá ti ṣẹlẹ̀ nínú ilé mi. Èmi fẹ́ kí àsìkò tí ááwọ̀ yí ṣẹlẹ̀ kó pẹ́ lọ títí. Tí mo bá ti rí pé ẹni tí mò ń ní ááwọ̀ pẹ̀lú àbí àwọn méjì náà ní ááwọ̀ ní ẹ̀gbẹ́ ọ̀dọ̀ mi, tí mo bá ti rí pé ó ti ń pẹ́ jù, màá yẹra fún wọn àbí màá tọ́ fún wọn pé "Jẹ́ kí a parí i kiní yìí." Tí wọ́n bá dẹ̀ parí rẹ̀, màá yẹra fún wọn. Mi ò ní jẹ́ kí ááwọ̀ yẹn kó fi èmi sínú rẹ̀. Ara àwọn nǹkan tí mo mọ̀ se nìyẹn. Àti wá yanjú ááwọ̀, ó jẹ́ nǹkan tí ènìyàn gbọdọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó jẹ́ pé ènìyàn gbọdọ̀, ènìyàn gbọdọ̀ fò sí, ènìyàn gbọdọ̀ fi gbogbo ara wípé kó máa kan jú, kó máa fi jà. Èèyàn ò gbọdọ̀ fi jà láì jà. Ẹ̀níyàn gbọdọ̀ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́, èèyàn gbọdọ̀ sọ̀rọ̀. Ẹ̀níyàn gbọdọ̀ pé àwọn tí wọ́n bá wà nínú ááwọ̀ kí wọ́n bá ara wọn sọ̀rọ̀, kí wọ́n jókòó, kí wọ́n bẹ ara wọn. Ẹni tí ó bá ṣẹ̀, kó bẹ ẹni tí ó ṣẹ̀. Ẹni tí ó, ẹni tí wọ́n dẹ̀ ṣẹ̀ ni kó na ìgbà ẹ̀bẹ̀ kó dárí jì. Ǹkan tí ó bá fẹ́ kó sọ fún ẹni tí ó ṣẹ̀ nílé láti dárí jìí. Báyìí ni àti mó n yanjú ááwọ̀. Ǹkan tí ènìyàn máa ń kọ́kọ́ ṣe ni wípé, èèyàn ó pè ẹni tí ó ṣẹ̀ wípé "Ìwọ lọ ṣẹ̀ o, lọ bẹ ẹni tí ó ṣẹ̀, lọ bẹ ẹ." Bóyá kan bá ara wọn sọ̀rọ̀, bóyá ó ra ǹkan ni, ó ra ǹkan ẹ̀bùn ni àbí bóyá ǹkan to bàjẹ́ ni, ó tún ṣe. Tó jé pé inú ẹni tí ó ṣẹ̀, inú rẹ̀ ó fi le wọ́n sí ọ wípé ó ti, ó ti, ó ti gbẹ̀ bẹ̀. Ó ò fẹ́ kí ááwọ̀ yìí kó tẹ̀síwájú. Ǹkan tí ènìyàn máa ń ṣe nìyẹn nítorí ááwọ̀. Ááwọ̀ lè fa ìdàmú. Lọ́wọ́ ááwọ̀ lè, ó lè fa àìsàn. Ááwọ̀ lè fa ikú. Ǹkan tí ááwọ̀ lè fa ni. Nítorí náà ènìyàn gbọdọ̀ yanjú ááwọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. Ǹbí wọ́n, nígbà yìí tí wọ́n bá ti rí i pé óò ri yanjú ní abẹ́lé, ó lè lọ fi ọjọ́ wọn fún ẹni tó ju wọn lọ kí wọ́n mọ̀ pé ó lè gbọ́. Kí ó jẹ́ kí tẹ́ tán ti, ènìyàn bá ti bá wọn sọ̀rọ̀, wọ́n máa gbọ́. Àmọ̀ tó bá ti di wípé enìyẹn gan ó le báwọn sọ̀rọ̀ kí wón gbọ́, o le lọ pe àwọn agbófinró àwọn tó jẹ́ pé wọn tẹ̀lé ìlànà ìjọba ti fi yanjú áàwọ̀. O lè pè wón wípé kí wón wá yanjú áàwọ̀ tí ó bá n ṣẹlẹ̀ ní agbègbè rè àbí tí o bá ṣẹlẹ̀ láàrin ìwọ àti ẹnìkan. Bóyá ẹ̀yin jẹrà yín lówó ni. Yanju ááwọ̀ pẹ̀lú irú ǹkan báyẹn. Bóyá ó san owó ènìyàn padà ni àbí ǹkan tó bá ṣe tó jẹ́ pé ó fi yanjú irú ááwọ̀ báyẹn. Ǹkan tí ènìyàn lè ṣe nìyẹn, tí ènìyàn lè fi dí ááwọ̀ kù tí ènìyàn lè fi yanjú rẹ̀. Èyí tán bá n ṣẹlẹ̀, èyí tó bá, kí èèyàn mọ bí, bo lèèyàn se rí bóyá ẹni tí inú rẹ̀ máa gbóná, tó jẹ́ pé o lè sèkà ni. Àbí ẹni tí ó jẹ́ pé ó ní ìfarabalẹ̀, ó ní ìfarajìn kí ènìyàn tó lè bá irú ẹni náà sọ̀rọ̀. Kí ẹnìyàn rọra mọ irú ẹni tí ó ń ṣẹ̀ àbí inú àwọn tí wọ́n ń jà. Kí èèyàn mọ̀ bóyá ẹni tó lè yọ òbe àbí àdá sí ènìyàn ni àbí ẹni tó lè yọ ìbọn sí ènìyàn. Irú ǹkan báyẹn, ó yẹ kí ẹnì mọ̀. Tí wọ́n bá dẹ̀ ri pé óò níbi yanjú ááwọ̀ yìí kúrò ní agbègbè yìí, kúrò pẹ̀lú ènìyàn, wọ́n bá ènìyàn sọ̀rọ̀ mọ́, jìnà sí inú ẹni bẹ́ẹ̀. Nítorí pé ẹ̀mí ènìyàn o ní ìwúlò púpọ̀ púpọ̀. Ááwọ̀ lè fa ikú, ááwọ̀ lè fa àìsàn, ááwọ̀ lè fa oríṣiríṣi nǹkan tí ó dà sí ago ara ènìyàn àbí àwọn ènìyàn tán wá pẹ̀lú ènìyàn. Nítorí náà, ènìyàn gbọdọ̀ jẹrà fún ááwọ̀ gan-an. Ááwọ̀ ìlú gan-an máa ń ṣẹlẹ̀ síra wọn. Àwọn orílẹ̀-èdè máa ń bá ara wọn jà nítorí ááwọ̀ nítorí ilẹ̀ tó lè fa èdè àiyedè láàrin wọn. Nítorí náà, ènìyàn gbọdọ̀ jòkó láti sọ̀rọ̀. Kí ni àwa méjèèjì lè ṣe láti parí ááwọ̀ yìí? Àwọn òrò tí o le parí ááwọ̀ yìí, nkan tí èèyàn le se lórí è.

Ìbẹ̀rí yìí sọ wipé, sọ fún wa nípa ìrìn-àjò lọ sí ilé àkókò àjọ̀dún, lọ sí ilé ní àkókò àjọ̀dún. Ìgbà tí á lọ sílé ní àkókò àjọ̀dún o jẹ́ ìgbà tí ọdún báa tí n parí àbí ìgbà tí a ba ti ní ìsinmi ní ilé ìwé wa. So, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti lọ silẹ ni àkókò ajọdun, ke e ṣe ekan, ke é ṣe emeeji, ki i se emeeta, ki í ṣe emeerin. Mo ti lọ sílé gan-an fún àjọ̀dún láti ilé ìwé mi. Kódà nígbà tí mò ń dàgbà tán tí mò ń kúrò ní ilé ìwé, mò máa ń lọ sílé ní àkókò àjọ̀dún. Nítorí náà, màá le fi ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìrírí tí mo ti rí nígbà tí mò ń lọ sílé ní àkókò àjọ̀dún yìí, màá le sọ kí ẹ lè gbọ́. Nígbà tí a ń jáde ní ìgbà aláàkọ́kọ́ tí wọ́n mò le rántí fún àkókò àjọ̀dún tí à ń lọ ilé, a ti múra, a ti kó ìwé wa àti palẹ̀ mọ́ inú ilé, a ti gba ilẹ̀, a ti tú inú ilé ṣe àti tìlẹ̀kùn wa. Nígbà náà ni bàbá mi àwọn ni wọ́n máa wa mọ́tò lọ, wọ́n máa gbé wa lọ sí ilé nígbà àkókò àjọ̀dún niyẹn. Àṣìkò tí ènìyàn máa fi rìn ní ọ̀nà pẹ̀lú mọ́tò láti ibi tí à ń gbé lọ sí ìlú wa fún àkókò àjọ̀dún, ó tóbi wákàtí márùn-ún sí wákàtí mẹ́fà. Ọ̀nà yẹn jìn diẹ. Nítorí náà, a maa wá múra, wọn maa gbé mọ́tò, ni idaji ni a maa saa ba n lọ fún àkókò ajọdun, ki a lẹ ba tètè de ibi ti a n lọ. Maa gbé mọ́tò wọn lọ ra epo ni ilẹ epo ti n ba ti wa ra epo tán, wọ́n máa gbé wa ní ilé. Nígbà tí àwa bá ti ti gbogbo ilẹ̀kun wa bí a ti kó eru wá sí inú búùtù, wọ́n máa gbé wa ní ilé. Wọ́n máa gbé wa, à ń lọ lórí ìrìn-àjò niyẹn. Ta ba ti kọkọ gbéra, ó ní ìlú kan tí a kọ́kọ́ kán tí kò jìnà sí ìlú tí a ti ń bọ̀. Ọjà si a ń pè ní Àbóki. Ìlú haúsá ni orúkọ ìlú yìí. Ti i bá ti kan ìlú yìí, ta bá ti kọjá rẹ̀, à máa kan bíi ìlú méjì lẹ́yìn náà. Àwa kan ìlú ńlá ńlá kan tí à ń pè ní Kìíṣì tó wà ní ọ̀yọ́ State ní ibi tí àwa, ìlú yìí tí à ń pè Kìíṣì yìí. Ó tún ní ibi kan tí wọ́n ti máa ń ta oúnjẹ tó jẹ́ pé a máa yà, a máa jẹun. Ki a tó tẹ̀síwájú nibi irinajo wa. Nígbà tí a bá yà àti bá jẹun yìí, bàbá mi máa ra oúnjẹ púpọ̀ fún wa tó jẹ́ pé ó máa ní ẹran, ó máa ní ọbẹ̀, òkèlè lá maa sabá jẹ, ta bá ti dé ìlú yìí, a máa ń jẹ bóyá àmàlà ni àbí iyan. Wọ́n máa wa fi ọbẹ̀ sí i, wọ́n máa fi, wọ́n máa fún wa ní nǹkan mimu tí a lè fi jẹ oúnjẹ yìí. Boyà omi ni àbí soft drink, àbí fruit juice, ǹnkan tí wọ́n máa fún wa ní tí a máa fi jẹ oúnjẹ yìí. Lẹ́yìn náà, ta baa ti wá kúrò ní ìlú Kìíṣì yìí, àtun wa kán ìlú ńlá mii tí à ń pè ní Ìgbẹ́ti ní Ọ̀yọ́ State yìí náà ni ìlú yìí náà wà. Ìbí báyìí ni a ti máa ń ra ǹnkan tí a máa fún àwọn tí à ń gbé tá ń lọ bá níle àjọ̀dún. Ǹnkan tí a máa fún wọn, ìbí báyìí ni a ti máa ń ra. Bóyá gúgúrú ni ó, bóyá plantain chips ni ó, bóyá chin chin àbí oríṣìíríṣìí ǹnkan tí a bá fẹ́ fún àwọn ènìyàn, ìbí báyìí ni a ti máa ń ra. Wọ́n máa ń ní àwọn kini yìí báyìí ní ẹ̀gbẹ́ ojú ọ̀nà tó jẹ́ pé èèyàn máa dúró, èèyàn dẹ̀ máa wọ inú ibi tí wọ́n ti ń tà yìí, èèyàn dẹ̀ máa ra ǹnkan tó fẹ ra. Lẹ́yìn náà là wọ́n lọ ìlú tó tóbi jù ká to kan ìlú ta lọ. Ó jẹ́ pé ohun tó bi i twenty kilometre, ó ju twenty kilometre lọ. Ó tóbi seventy kilometre tó jẹ́ pé ó jìnnà jìnnà. Ìdí niyẹn, à máa ń lo tóbi one hour lójú ọ̀nà. Ka to rí ilé ìlú yẹn, ìlú yen ni a pè ní ọdọ wá, o jẹ́ capital Kwara state ni ìlú tí mo wà. Ìlú yìí ni a ti máa rí oríṣìíríṣìí ǹnkan tó jẹ́ pé èèyàn ó rí àpáta, èèyàn ó rí odò, èèyàn ó rí igbó, kò sí ǹkan tí èèyàn é fẹ́ rí tí èèyàn máa ń kọjá lọ tí èèyàn máa ń ní, èèyàn wa fi fóònù ènìyàn, èèyàn máa fi capture rẹ̀. Lẹ́yìn náà là wá lọ ìlú wa. Àwa dẹ̀ ibi tí à ń lọ. Àṣìkò kan ní eleyii, àṣìkò tí mò ń wà níbí yìí, ibi tí mò ń ti máa ń lọ ibi àjọ̀dún láti ilé ìwé jẹ́ àti minna lọ sí ìlorin. Ó jẹ́ pé ohun máa ń tóbi wákàtí mẹ́jọ ki èèyàn to le dé ibi tí èèyàn ń lọ. Ṣùgbọ́n nítorí wipé àṣìkò ti fẹ́ ì tàn fún ìbẹ̀rẹ̀ ti ẹ béèrè yìí. Ibi tí màá ti mú ẹ̀nú dúró ni tí mi o ní fi tẹ̀síwájú, ẹsun fún ìbẹ̀rẹ̀ tẹ bẹ̀rẹ̀ yìí. Mo lèrò pé mò dáhùn ìbẹ̀rẹ̀ yìí.